Ṣe eyin máa ń fọ́ ọ? Bẹ́ẹ̀ni, eyín máa ń fọ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà sìni nígbà tí ó bá ń ro mí, mo máa ń lo oògùn amaratuni. Àwọn oògùn ti ó máa ń mú kí ìrora dín kù, òhun ni mo máa ń sábà lo láti kojú ẹ̀

Kí ni àwọn nǹkan tí ó wà nínú àpò owó mi? Ẹ̀, àwọn nǹkan tó wà ní àpò owó mi, àkọ́kọ́ tó sì ṣe gbòógì ju sí mi, òun náà ni owó. Lẹ́yìn owó tí mo fi sínú àpò náà, òtún kan kọ́kọ́rọ́, kọ́kọ́rọ́ ọ̀nà àlùpùpù mi àti kọ́kọ́rọ́ ilé. Àwọn ẹ̀yà náà wà nínú rẹ̀

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? A, ìsinmi oúnjẹ ọ̀sán mi kì í ju, ẹ́, míìtì ni mo máa yanjú, kì í ju àyájọ́ bí mẹ́rin, mẹ́rìndínlógún lọ tí mo fi jẹ oúnjẹ ọ̀sán tí mo bá ti fẹ́ sinmi.

Ṣé mo fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Rárá o, èmi kò fẹ́ràn pín oúnjẹ mi o. Nítorí pé mo jẹ́ ẹyan tí ó fẹ́ràn oúnjẹ dáadáa. Oúnjẹ náà sì ní lọ́pọ̀ ìgbà kìí tó pín fún ára ilé fún ará ọ́ko. Nítorí náà ni ìfẹ́ ràn tí mò ń bẹ.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ ni, èmi mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Kódà mo jẹ́ onímọ̀ ẹ̀rọ èyí tí ó kọ́ṣẹ́ mọṣẹ́ nípa bí a ti ń tún ǹkan ṣe. Àwọn nǹkan bí i tó ń lo iná ní ilé bíi fáànù àwọn èyí ta fi n, ẹ̀ro lọ́ṣọ̀ọ́, gbògbóe ni mo máa ń tún ṣe.

Ṣé mo ní àwòrán lára? Rárá o, èmi kò ní àwòrán kankan lára. Ehn, nítorí pé ọmọlúàbí kì í ya àwòrán sára, kì í fa gbogbo irú ìla bàun sì ara. Nítorí náà èmi ò ní àwòrán lára. Ehn, ara mi mọ́ tónítóní ni.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? A, ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ti pẹ́ dí ẹ̀. O ti tó oṣú bí méjì sí méjì àbọ̀ bayìí. Àti ìgbà tí a ti ní ìdádúró ránpẹ́ lẹ́nu iṣẹ́ ni mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Ehn, èmi kò ní àkókò pàtó nínú ọjọ́ tí mo le sọ pé òun ni mo fẹ́ràn jù, nítorí pé gbogbo ọjọ́, orọbí iṣẹ́ náà ni. Kò sí sí ọjọ́ tí èmi ò le ṣiṣẹ́. Bákannáà sì ni, kò sí ọjọ́ tí mi ò le sinmi. Nítorí náà kò sí ọjọ́ kan pàtó tí mo fẹ́ràn jù.

Ṣé o ti fún ni ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti fún èèyàn ní ẹ̀jẹ̀ rí. Kò dà? Ìgbà tí mo fún ìyán ní ẹ̀jẹ̀, ìgbà àkọ́kọ́ náà ni ó sì ni ìgbà kan ṣoṣo tí mo fún ìyá ní ẹ̀jẹ̀. Déédé àkọ́kọ́ yìí ní ọdún tó kọjá, òun ni ó jẹ́. Nítorí nígbà náà ní ọdún kẹ́rin ní ọdún tó kọjá ni mo lọ fún ọmọ ẹ̀gbọ́n ìyàwó mi ní ẹ̀jẹ̀

Ṣé mo ti ń rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ehn, rárá o, mi ò tíì wọ ọkọ̀ ojú irin ri, èmi ò sì ti ń rìn pẹ̀lú ẹ̀ rí. Mo kàn máa ń wò nínú àwòrán, nínú fọ́nrán, nínú fídíò. Mo sì ti ríi ri nígbà tí ó ń kọjá, ṣùgbọ́n mi ò tí ì wọ inú ẹ̀ rín jọ rí.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? A, àti bá àwọn oníbàárà sọ̀rọ̀ ò ṣòro. Lọ́pọ̀lọpọ̀ ìgbà orí ẹ̀rọ ayélujára láti ìjọ máa ń sọ̀rọ̀. Igbá mi si rée, mo máa ń lo ẹ̀rọ alágbèká a mi tọlọ́wọ́, ta máa fi ń pè yan tá sì máa fí n gba ìpè.

Báwo ni tábìlì iṣẹ́ mi ṣe rí? TáBìlì iṣẹ́ mi jẹ́ èyí tí ó tóbi, ó fẹ̀, ó sì gùn díẹ̀. Ibí iṣẹ́ ni iṣẹ́ tí mo ṣe jẹ́ gẹ́gẹ́ bí olùkọ́. Nítorí náà, ibi tí mo ṣì ń kó ìwé sí, kó gbogbo ǹkan sí, ó fẹ̀, ó tóbi, ó gùn.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò tí mo máa sábà jẹ oúnjẹ alẹ́, ó jẹ́ lẹ́yìn aago méje àbọ̀ ní ọ̀pọ̀ ìgbà títí di aago mẹ́sàn án. Ṣùgbọ́n kì í ṣe pé ó nígbà kan pàtó ìgbà tí ìyá ìyá mi báti dáná tán ná ni mo máa ń jẹ oúnjẹ alẹ́

Wákàtí mélòó ni o máa ń wo ibòjú lójoojúmọ́? Wákàtí, iye wákàtí tí mo fi máa ń wo ibòjú lójoojúmọ́ ó yẹ kó tó wákàtí bi mẹ́ta tàbí sí mẹ́rin. Kódà ìgbà mìíràn ó lé tò mẹwà, bá ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí, mo wọ̀ ọ́ ṣùgbọ́n mi ò wọ ọ́ tán.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Emi ń jẹ ẹran o. Èmi jẹ́ ẹni tó máa ń jẹ ẹran, mo sì fẹ́ran ẹran dáadáa. Èmi kì í ṣe èyí tí elédè gẹ̀ẹ́sì ń pè ní vegetarian. Mo ń jẹ ẹran màálù, mo ń jẹ tẹ̀wúrẹ́, mo sì ń jẹ eja bakan, mo ń jẹ ẹyin. Mo sì fẹ́ran gbogbo àwọn yí, kódà mo ń jẹ pamọ́ náà.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, èyí jẹ́ fífún òṣìṣẹ́ ní owó àfikún jẹ́ ohun tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ó máa ń fún àwọn òṣìṣẹ́ ní ìwúrí, pàápàá jù lọ tí wọ́n bá lè ṣiṣẹ́ kọjá àlà tó ye kiwon se dé tàbí kọjá àkókò. Te yan ba fún wọn lówó si, ó máa ń fún wọn ní ìwúrí láti ṣiṣẹ́ síi.

Àkókò wò ní ọ́fíìsì rẹ ṣí? Àkókò tí ọ́fíìsì ibi ilé iṣẹ́ mi máa ń ṣí ní ago méje àárọ̀. Láti ago méje, òṣìṣẹ́ lè ti lọ ibi iṣẹ́. Ṣùgbọ́n ago tí a ti gbọdọ̀ wà lẹ́nu iṣẹ́ tí ò gbọdọ̀ péjú ni ago mẹ́jọ. Lẹ́yìn náà títí di ago méjì ọ̀sán, a gbọdọ̀ wà ní ọ́fíìsì lẹ́nu iṣẹ́

Ìgbà mélòó ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Hmm. Lọ́pọ̀lọ́pọ̀ àìmoye onka ni iye ìgbà tí mo fi máa ń fi fọ ọwọ́ lójoojúmọ́. Nítorí pé bí ò ti ṣe pín mi ọ̀rukọ́ fún nǹkan mi, mo gbàgbọ́ pé ọwọ́ ṣe kókó. Torina ni a fi ń mójú, a fi ń jẹun, nítorí náà mo fi ṣe.

Àwọn ohun èlò, Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni ṣọ́ọ́kì èyí ta fi ń kọṣẹ́, bírò, gègé, tàkàndá, àwọn ohun èlò ṣe pàtàkì.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Kò ní gbèndéké iyẹ wákàtí tí mo fi máa ṣiṣẹ́ ní ojoojúmọ́. Èyí iṣẹ́ tí mo máa ń ṣe ní pàtó ojẹ́ láti agọ mejo sí àgọ méjì ọ̀sán ṣùgbọ́n iṣẹ́ ilé náà wà tí mo lè ṣe dòru nígbà mìíràn.

Ṣé o máa ń mu àwọn èrò ìlera? Bẹ́ẹ̀ ni, mo máa ń mu àwọn èròjà ìlera, pàápàá jùlọ àwọn òògùn lẹ́ẹ̀kọ̀kan tí ó máa ń mú káralẹ̀ nígbà tí ara bá ń dùn mí tí àbí tí ara bá ń ro mi. Mo máa ń lo àwọn èrò ìlera yìí láti ma raji pẹpẹ.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? E, tí ó bá ṣe ní ilé tí mò ń gbé, ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ni ara cotton, iye ẹwù penpen tó máa ń wà lẹ́nu ọ̀nà àti lẹ́jù fèrèsé lẹ́jù windo. Bó tì ṣe ìgbà tí mo bá ń rínrà jù lórí alùpópó mi, mo máa ń fi kọ ara alùpópónù gbà mí. Ìgbà mìí, màá sì fi kọ ara ṣòkòtò mi. Ìgbà mìí, yóò sì wà n nu ápóò mì.

Èdè wo ni o fẹ́ kọ̀? Òun, èdè tó wù mí láti kọ́ pọ̀ àkọ́kọ́ nínú ede tí ó wù mí láti kọ́ ni Faransé, ìyẹn French, nítorí pé òun ni ìkejì èdè ní gbogbo àgbáyé tí ó jákalé jáka okun. Lẹ́yìn náà, ó wù mí kí n kọ́ Jamaní, ìyẹ Dutch àti Spanish.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa kọrin. Ṣùgbọ́n nígbà tí mo bá dá wà lọ́pọ̀lọpọ̀ ìgbà ni o, nítori oju títí, mi ò sábà lè kọrin ní ìṣojú àwọn, àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n mo máa ń, tí mo bá dà wa, mo máa ń kọrin.